Ímèèlì. Ímèèlì mi. Tí èèyàn bá fẹ́ ṣe ǹkan ní ọ̀nà tí ó tọ́, tí ó sì rí èsì tó dáa mú jáde láti bẹ̀. Ǹkan tí ó dára náà ni pé kí èèyàn ó ṣe ohun tí wọ́n ń pè ní àṣàyàn. Mo máa ń ṣe àṣàyàn ǹkan tí mo bá-- ímèèlì tí mo bá fẹ́ fi ránṣẹ́ sí àwọn ènìyàn mi. Ní àkọ́kọ́, màá kọ́kọ́ wòó irú èèyàn wo ni mo fẹ́ ṣe, mo fẹ́ ṣe àsè, àtẹ̀sọ́wọ́ sí. Ṣé ẹni tó ní ọ́fíìsì ni? Àbí àwọn ará, àbí ọ̀rẹ́, àbí ojúlùmọ̀, àbí ẹbí ni mo fẹ́ tẹ ìwé ìránṣẹ́ sí. Bí ẹni náà bá ṣe jẹ́, ìní yóò ṣe àfihàn bí màá ṣe ṣe ímèèlì náà. Tí ó bá jẹ́ ẹni tí ó súnmọ́ mi pẹ́kípẹ́kí, tí ó jẹ́ ọ̀rẹ́ mi, bá ṣe ṣé ó yàtọ̀ sí bá ṣe ṣé tí ẹni tí ó bá jẹ́, eh, ẹni tí ó bá ń ṣe àmójútó, eh, ọ́fíìsì kan. Nítorí pé lẹ́tà ìgbẹ̀fẹ́ àti aláìgbẹ̀fẹ́ ó yàtọ̀ síra wọn. Màá kọ́kọ́ ǹkan tí mo máa fi ń ṣe ìtọ́sọ́nà bí màá ṣe tẹ ímèèlì náà ni pé kí ni kókó ǹkan tí mo fẹ́ sọ. Màá wá pín ohun tí mo fẹ́ sọ yìí, màá pín sí isọ̀rí isọ̀rí.

Ọgba. Kí ni ǹkan tí ó ń jẹ́ ọgba? Ọgba ni àyíká tí èèyàn dá sí fún ǹkan kan. Yálà èèyàn fẹ́ máa ń ṣe ǹkan ọ̀sìn, àbí àyíká ilé, àbí, ẹ́, ọgba ibi tí èèyàn fi ń ṣe iṣẹ́ kan, ọjà iṣẹ́ ọwọ́ yẹn àbí ǹkan kan tó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ni, mo ní ọgba. Mo ní oríṣiríṣi ọgba. Mo ní ọgba ètò yí ilé ibi tí mò ń gbé ka, tí ó yẹ pé ibẹ̀ ni a ti máa ń ṣe àwọn oríṣiríṣi iṣẹ́ ilé tí èèyàn o lè ṣe nínú ilé. Ọgba míì sí wà fún mi tí, tí mò ń fi ń ṣe ǹkan ọ̀sìn, tí mò ń fi ń ṣe ǹkan ọ̀sìn bí i àwọn ewúrẹ́, àgùtàn, àgbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀, àti adìẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú ọgba tí oníbeere gbà ni ẹro èmi ọ mọ, àmọ́ oríṣiríṣi ọgba èyí tí ó wà ní ìkáwọ́ mi, ò ní mo sọ yìí.

Ǹjẹ́ èèyàn lè rí ọjà tà láì ṣe ìpolówó bí? Ìpolówó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún ẹni tí ó fẹ́ rí oníbàárà, fún ẹni tí ó nílò oníbàárà fún ọjà rẹ̀. Láti lè máa tà wàrà wàrà, èèyàn ní láti máa ṣe ìpolówó ọjà. Yálà ní orí ìgbafẹ́fẹ́ àbí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Lílo àwọn ayélujára lóríṣìíríṣìí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan o. Ọ̀nà tó ṣẹ́pẹrẹ tí ò ní wà, tí ò mọ wàhálà lọ́rọ̀ rárá ni mò máa ń lò láti fi ṣe ìpolówó ọjà mi. Gẹ́gẹ́ bí mi máa sọ fún àwọn ènìyàn nǹkan tí mò ń ṣe, iṣẹ́ tí mò ń ṣe tí mo sì nílò kí àwọn ènìyàn ó máa wá, kí wọ́n má bẹ̀ mí wò pé a nílò ìrànlọ́wọ́ yín fún iṣẹ́ báyìí. Léyìí tí ó jọ mọ́ iṣẹ́ tìtì mi. Àbí ẹ̀rọ ayélujára bíi Fẹ́ẹ̀sìbùùkù, Wọ́ọ̀sààpù, Tuwítà àti TikTok pẹ̀lú Instagram láti fi máa fi ránṣẹ́ sí orí afẹ́fẹ́ oríṣìíríṣìí àwọn iṣẹ́ tí mò ń ṣe fún àwọn ènìyàn láti mọ̀. Láti ara ilé yìí, àwọn èèyàn ó mọ̀ pé mi lọ́tùn lósì pé àwọn nílò, àwọn nílò mi láti ṣe àwọn iṣẹ́ yìí fún wọn. Ọ̀nà tí ó sì yá jù láti fi máa ṣe ìpolówó ọjà ni kódà àǹtí tó wà ní òkè òkun, wọ́n lè máa pè.

Orúkọ inà gíjẹ. Mo ní, mo ní orúkọ nà gíjẹ. Leyii ti mo ti ní tipẹ́tipẹ́ láti ìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ akobere, alákòbẹ̀rẹ̀. Orúkọ inà gijẹ mi, ọ̀un na ni wọ́n ń pè ní, ní èdè yìnbo a ń pè ní photon. Léètí ó jẹ́ àkójọpọ̀ atom energy tí ó fún wa ní ìmolẹ̀ ni ń jẹ́ photon. Tá a yọ látara, eeh, optics. So, mo ní ìnàgíjẹ o. Àwọn mí siì tun máa n pè mí ní Sir Photon. Hmhmm, àmọ́ a pè ní kúkúrú rẹ̀, pípé rẹ̀ ní Photon. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, ti secondary school, wọ́n máa ń pè mí ní Adek tí o yọ látara orúkọ mi Adékúnlé. Ìnú rẹ̀ wọ́n ti yọ. A-D-E-K, A-D-E-K, Adeki.

Irun gbọ̀n, èmi ni irun gbọ̀n. Irun gbọ̀n mi kì í ṣe tó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ bá wọn. Mo ní irun gbọ̀n níwọ̀nba, mo ní irun gbọ̀n níwọ̀nba tí èkín ṣe èyí tí ó ṣe jántìrẹrẹ bí i ti bá wọn. Irun gbọ̀n mi kì í ṣe tó ṣe táṣẹ́rẹ́ àmọ́ kì í ṣe tó pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ bá wọn. Ṣùgbọ́n ta bá níṣe yàn ni irun gbọ̀n, èmi náà ń bẹ lára àwọn tí yó yọjú pé irun gbọ̀n bẹ ni àgbọ̀n mi. Àgbọ̀n mi ò ṣe ọ̀pá, bẹ́ẹ̀ ni àgbọ̀n mi kì í ṣe èyí tí ó sì ń kankan bẹ́ tí ó ṣe yáwúyáwù. Ṣùgbọ́n mo wà nínú àwọn tí ń fẹ́, tí ń láti ní irun gbọ̀n ní èyí tí ó pọ̀ jántìrẹrẹ, ṣùgbọ́n gbogbo ìgbiyànjú mi kò tíì yọ.

Lẹ́tà kíkọ. Èmi má a ń kọ lẹ́tà. Ǹjẹ́ èèyàn lè wà ní ayé bí láì ṣe ìbánisọ̀rọ̀ yálà fún èèyàn kan àbí ó pe ènìyàn? Ìbánisọ̀rọ̀ ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ẹ̀dá. Ìbánisọ̀rọ̀ ó ṣe kókó, ó ṣe pàtàkì fún ẹni tí n bá ń gbé ilé ayé tó sì jẹ́ ọmọ ènìyàn. Kódà láàárín àwọn ẹranko gan, wọ́n má a ń se ìsọ̀rọ̀ ìfọ̀rọ̀wérọ̀ láàrin ara wọn. Ọ̀nà tí èèyàn sì máa ń gbà láti fi ṣe ìbánisọ̀rọ̀ pọ̀ jantìrẹrẹ. Tí èèyàn kò bá fẹ́ fi ẹnu sọ̀rọ̀, ó lè kọ ǹkan tí ó fẹ́ sọ kí ó tẹ̀ sí àwọn ènìyàn, ní èyí tí a ń pè ní lẹ́tà. Mo má a ń kọ lẹ́tà fún ara mi sí àwọn ènìyàn. Mo sì máa ń kọ bá àwọn èèyàn kọ lẹ́tà náà tí màá bá wọn tẹ̀ jáde sí àwọn ènìyàn. Mo má a ń kọ lẹ́tà ní ọ̀pọ̀lọpọ̀, mo sì tún máa ń kọ fún ara mi. Mo ń bá àwọn ènìyàn kọ sí àwọn ènìyàn. Ó sì jẹ́ ọ̀nà tí ó tún á wọ́pọ̀ láti fi má a fi, ẹ́, ìbánisọ̀rọ̀ tó mú ìbánisọ̀rọ̀ rọrùn. Lẹ́tà kíkọ mú ìbánisọ̀rọ̀ rọrùn láyé sín. Ní ti pàápàá jùlọ, ẹni tí bá ń lo àwọn ẹ̀rọ, ẹ́, ayélujára láti má a tẹ̀ lẹ́tà ó ṣe pàtàkì. Tí èèyàn kò bá fẹ́ ṣe ọ̀nà ayé àtijọ́ tí wọ́n fi má a ń fi ìwé ránṣẹ́ sí ara wọn, tí a bá fẹ́ lò yiún, a ní láti lo ti ẹ̀rọ ayélujára tí á fọwọ́ tẹ̀ ǹkan tí a fẹ́ sọ tí a sì fi ránṣẹ́ sí àwọn ènìyàn.

Ǹjẹ́ awáyé maajà kan ń bẹ ni? Awáyé mẹ́jà kan ò sí. Tí ènìyàn bá ṣì ṣe ara wọn, ǹ ti ó ṣe pàtàkì náà ni pé kí a fòrí jìn ara wa. Ni wọ́n àgbà tí ẹni náà tí ó bá ti mọ n tó ṣe láì dà. Ǹ ti ó kàn fún yàn náà ni pé láti fi orí jìn ẹni náà. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan o, ó rọrùn fún mi láti fi orí jìn ènìyàn. Ni wọ́n igbà tí ẹni náà bá ti mọ̀ pé oun tí òun ṣe, oun tí ó dà ni. Tí ó mọ ẹ̀bi ẹni ẹ̀bi, tí ó sì se ǹ ti ó tọ́ àti ǹ ti ó yẹ. Ni àsìkò tó tọ́ àti ní àsìkò tó yẹ. Tí ó sì ṣe bi ò ṣe yẹ ko ṣe, tí e ṣe ní ṣe tipa tipa, tí e ṣe ní ṣe èyí tí ò dé inú rẹ̀. Ǹ ti ó kàn náà ni pé kí èèyàn fòrí jìn ẹni náà, kí èèyàn sì máa ṣe dáadáa sí ara wọn. Ẹ̀sìn gán-an náà ó kọ́ wa bẹ́. Yàtọ̀ fún pé Yorùbá ó kọ́ wa wípé kí a máa fòrí jìn ara wa. Kí ì ṣe ǹkan tí ó dà ọ̀, kí èèyàn maa ní ẹ̀mí ìdáríjìn rára.

Gíláàsì oòrùn, èmi ni gíláàsì oòrùn. Gíláàsì oòrùn ó pé oríṣìíríṣìí ó sì jẹ́ nkan tí ó ṣe pàtàkì nípa pàápàá jùlọ fún àwọn tí wọ́n bá wà ní ibi tí oòrùn bá máa n sábà wà. Ní àpángun, ibi tí òòrùn máa ń sábà wà, ó ṣe kókó kí èèyàn máa lo. Ó ṣe kókó kí èèyàn máa lo. Mo ní gíláàsì òòrùn, ẹyọ̀ kan péré náà ni mo ní tí mo sì máa ń lò ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde. Kódà, tí mo bá fẹ́ tẹ ẹ̀rọ ayara bí àṣà mi, mo máa ń sábà lò ó láti fi dáàbò bo ojú mi. Ìǹtí ó mú mi ra gíláàsì náà ni ìgbà tí mo ń ṣe àwọn ìwádìí kan tí ó jẹ́ pé ni gbogbo ìgbà mo máa ń jókòó ti ẹ̀rọ ayara bí àṣà, ní sì máa ń, iná rẹ̀ sì máa ń mú mi ní ojú lọ́pọ̀lọpọ̀. Ọ̀ wá ń jẹ́ kí ojú máa dùn mí. Mo wá ní láti ra gíláàsì náà. Láti ìgbà tí mo sì ti ra, tí mo ti ń lòọ́, oun ni oti yàtọ̀, tí mo sì ń gbádùn ẹ̀yìn ojú mi.

Ọ́fíìsì mi máa ń ṣí ní dédé agogo mẹ́jọ ní àárọ̀. Ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo òṣìṣẹ́ ní ilé iṣẹ́ wa láti wọ ilé iṣẹ́ ní ìyẹ́ agogo tí mo dá yìí léyi tí n se agogo mẹ́jọ ní òwúrọ̀. Òṣìṣẹ́ tí ó bá já sí wípé kò ní àǹfààní látàrí ìdíwọ́ kan àbí èkejì láti wọ ilé iṣẹ́ ní agogo mẹ́jọ, wọ́n gbọdọ̀ fi àtẹ̀ránsẹ́ ránṣẹ́ sí olùdarí àbí sí ara ibi iṣẹ́ kan láti fi lè jẹ́ kí àwọn ará ibi iṣẹ́ ó mọ̀ wípé òun kò ní lè dé ní ìyẹ́ agogo yìí. Ẹni tí ó bá wá dé lẹ́yìn ago yìí láláìní pàtó ohun tí ó fà yóò rú ẹjọ́, yóò sì fi dáhùn sí àwọn ìbéèrè tí òjò máa ń bí àwọn tí òjò máa ń bí query gẹ́gẹ́ bí àwọn olóyìnbo ṣe máa ń pè é tí ó bá ti mú dé ní dédé ààgo tí ó yẹ kó dé.

Ní àkókò tí mo bá dúró de nǹkan, mo máa ń dúró lẹ́ẹ́ni tí ó ń fi ẹ̀mí sí nǹkan tí mò ń dúró de. Yálà kí n má wo agogo fún ẹni náà. Bọ́yá mò ń dúró de ìkán nu àwọn ọ̀rẹ́ mi tí a bá ní ibi tí à ń lọ, máa ma wo ago láti fi lè má a ṣe ìrántí àti ìkánilójú fún ẹni tí mò ń dúró de kó ba dà mí dúró. Ní ìgbà mìíràn, tí ó bá ṣe pé ibẹ̀ náà ò ṣe ibi tó ṣe pàtàkì tí ó jọmọ́ kí a tètè ní kaánju kaánju dé ibẹ̀, mo lè jókòó kí n má wo ìran ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, tàbí kí n bọ́ sórí ẹ̀rọ ayélujára láti máa wá àwọn nǹkan tí ó bá ṣe kọ́kọ́. Ó sì ìgbà mí sì ni in má wá sórí ẹ̀mí mi láti máa ṣe ìwádìí àwọn nǹkan tí mo ti ní, à, tí ó wà lórí ẹ̀mí mi láti ṣe ìwádìí rẹ̀, àbí kí n bọ́ sórí WhatsApp tàbí orí Facebook láti máa ṣe, láti máa wo àwọn nǹkan tí ó ń lọ ní orílẹ̀ ayé. Ìgbà mí sì ni yìí, mo lè ní láti pe àwọn èèyàn tí ó ṣe pàtàkì fún mi, tí mo ti ṣe àfẹ́ rí wọn, tí mo ti ṣàfikù wọn láti bí ọjọ́ mélòó, èyí ó fún mi ní anfààní láti fún, tún fi lè lo àsìkò náà fún nǹkan mi tí ó sì pé tí ó ṣe nǹkan tí yóò tún máa palà dí mi lọ́wọ́ ní àsìkò tí ó bá yá.

Rárá o, èmi kì í kọ orin kélé, èmi kì í kọ orin. Orin kíkọ kì í ṣe tèmi. Orin tí ó agaga orin tó bá jẹ́ mọ́ pé à ń lùlù, à ń jó, èmi ò fi bẹ́ẹ̀ gbátí rẹ̀, lébi pé màmá wa kọ orin. Ẹ̀kọ kan tí ó bá ṣe wípé orin tí mò ń gbọ́ lọ bí i, kì í ṣe pé mò ń gbọ́ orin Gánà, bí i kí ènìyàn máa kọjá lọ, wọ́n máa kọ orin Ti tí ènìyàn, ohun tí màá ń fà á tí orin fi máa jáde lẹ́nu mi nuu, àmọ́ pé n o wà kanlẹ̀ jókòó, ń o wa ní tọ́ọ̀. Ohun tí màá fi ń ṣe fàájì ní ìsìn náà ni orin kíkọ láyé kọ́ sẹ̀lè rí. Èmi kì í kọ orin, èmi kò nífẹ̀ẹ́ sí orin, lébi tí n wà jókòó tí n màá wa kọ orin. Ìgbà tó bá jẹ́ wípé ohùn orin ń wá sí ibi tí mo jókòó sí, bóyá mo wà ní àwùjọ ibi tí àwọn ènìyàn tí ń gbọ́ orin àbí mo wà ní òde, ní agbo àríyá tí wọ́n ń gbọ́ orin tí mi ò ní àǹfààní láti lè sọ pé ó tó nìkan ni mò ń fà á tí orin tó fi lè jáde lẹ́nu mi.

Aah! Orin tó yẹ kí n kọ́kọ́ kọ láti fi dáhùn ìbéèrè yìí náà ni. Wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́n jẹ́ dé, wọ́n gbé ohun tí mo mọ̀ ọ́n jẹ́ dé. Kọfí àti tíì, wọ́n jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù lọ. Kọfí nípa, ní ti pa àgbà. O jẹ́ ohun tí mo máa ń mu fún ǹkan pàtàkì. Kọfí dáa lára yàtọ̀ fún wípé mo máa ń lò ní àsìkò tí mo bá ní ìfẹ́ sí pé tí mo bá fẹ́ tètè sùn ní alẹ́, bóyá mo ní ǹkan pàtàkì láti ṣe. O dára púpọ̀ ju kí èèyàn máa ń mu àwọn, ẹ, ẹlẹ́rìndòdò tí wọ́n ṣe fún àwọn ǹkan báyìí láti fi ro yàn lágbára. Kọfí o dáa fún un torí pé kọfí o jẹ́ ǹkan tí wọ́n fi ohun ìbílẹ̀ tí wọ́n fi ṣe. Tíì náà dẹ̀ ni, o dáa lára púpọ̀. Àgàgà wọn ní mílìkì tó ní mílìkì tí mílìkì dùn gbágbá. Tí wọ́n bá fi mílìkì dùn gbágbá, tí wọ́n á fi àwọn, ẹ, bíi kòkó, àwọn ǹkan tí a fi kòkó ṣe tí wọ́n fi dé tí a fi po pọ̀pọ̀. O dáa lára púpọ̀. Kọfí àti tíì wọ́n dáa lára. O sì jẹ́ ohun tí wọ́n máa ń fún ni ní àlàáfíà ṣe dáadáa. Ṣùgbọ́n àwọn Yorùbá máa ń sọ pé àpọ̀jù ǹkan o dáa. Gbogbo ǹkan ní láti ṣe. Ẹ̀yàn ní láti ṣe kíni, ẹ̀yàn ní láti ṣe níwọ̀n tún, ìwọ̀n sí. Láláì pọ̀jù. Àmọ́ tí èèyàn bá mu bó ṣe yẹ kí ẹ̀yàn mu ní déédé sáà, ní déédé, ẹ, iye òdìwọ́n rẹ̀. Tó yẹ kí ẹ̀yàn ṣe mú, tí èèyàn bá mu bẹ́ẹ̀ yóò ṣe ara ní àǹfààní lọ́pọ̀lọpọ̀.

Eré ìdárayá tí èmi fẹ́ràn jù lọ́nà ni eré bọ́ọ̀lù. Ní ìgbà kan, ìgbà tí mo wà ní ilé ìwé, ilé ìwé gírámà, mo fẹ́ràn bọ́ọ̀lù púpọ̀. Bí ó ti ṣẹ́ wípé mi ò mọ̀ bọ́ọ̀lù gbá, débi tí ó ní àpẹẹrẹ. Ṣùgbọ́n tí wọ́n bá wá ẹni tí ó fẹ́ràn bọ́ọ̀lù púpọ̀, mo lè fi oúnjẹ lẹ̀ tí ń wa bọ́ọ̀lù lọ. Mo nífẹ̀ẹ́ bọ́ọ̀lù gan. So nínú àwọn eré ìdárayá etí mo nífẹ̀ẹ́ sí jù, òun náà ni eré bọ́ọ̀lù. Tó fi jẹ́ pé ní àsìkò tí eré bọ́ọ̀lù ti wà ní ìkáwọ́ wa, tí èèyàn bá ní ìfẹ́ sí àti wo bọ́ọ̀lù, tí ó ò fẹ́ sẹ́sẹ̀ lọ sí ààyè tí wọ́n ṣe fún wíwo bọ́ọ̀lù ní àkójọpọ̀. Bí èèyàn bá fẹ́ wò ó lórí fóònù rẹ̀, lórí ẹ̀rọ i léwọ́ rẹ̀, àyè ti wà níbi tí ààyé ti rọrùn dé. Ààyè wà láti wo bọ́ọ̀lù látinú yàrá rẹ̀. Tó máa wò ì tín nṣe, bí tin ń ṣẹlẹ̀ ní àsìkò tí wọ́n ń gbá gangan. Mo máa ń wò lórí ẹ̀rọ léwọ́ mi. Ìgbà tí ó bá ṣì wù mí, mo máa ń lọ sí ààyè fi bọ́ọ̀lù hàn sí àwọn èèyàn tí a, tó jẹ́ pé a san wò ni láti wò ó. Ìgbà mí ì sì wà tó jẹ́ pé mo lè máà naani rárá:. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, mo nífẹ̀ẹ́ sí eré bọ́ọ̀lù púpọ̀ púpọ̀. Mo sì máa ń ná owó láti fi rà, dáàtà sí orí ẹ̀rọ iléwọ́ mi láti fi ní àǹfààní láti wo eré bọ́ọ̀lù. Tí ààyè bá sì gbà mí, màá lọ sí ilé ibi tí wọ́n ti ń fi bọ́ọ̀lù hàn fún àwọn ènìyàn láti wò ó.